Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloudu ní pàtàkì jùlọ ní ti Google Cloud. Àwọn fáìlì tó ṣeyebíye tí mi ò fẹ́ kí wọ́n ní, tí mi ò fẹ́ pàdánù, tí mi ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó rí, màá fi wọ́n pamọ́. Bẹ́ẹ̀ pẹ̀lú àwọn bí i fọ́tò, n màá ń fi wọn pamọ́ àti àwọn nǹkan mìíràn, ẹwà tí mo rí pé mo fẹ́ pamọ́ fún ọjọ́ iwájú.

Kí n tó lọ fún leave, ni mo kọ́ nǹkan tuntun, aá ri wípé ní tí colour tí à ń lò àti òrùn kún wálẹ̀ àti wá wọ́pọ̀ náà wo láti lè gbé gbà, ṣòó a tún fi àwọn nǹkan tuntun a tún fi kùn kí ó lè jọ natural one gan-an gangan tí à ń rí ní ìgboro.

Kọ̀m̀pútà tí mo ní ó jẹ́ kékeré ta ń pè yín HP Notemark, ó ní space lórí lọ́pọ̀lọpọ̀, ó lè ṣiṣẹ́ tí àwọn kọ̀m̀pútà ńlá tí àwọn ọ̀pọ̀ náà tí wọ́n lè ṣe, ó ní ààyè láti gba ọ̀pọ̀ fáìlì bẹ́ẹ̀ pẹ̀lú ni ó sì ní kámẹ́rà tí ó lè record àwọn ohun tí ó bá ń ṣẹlẹ̀ ní agbègbè àti ní àyíká.

Nípasẹ̀ ọ̀rẹ́ mi tí a pàdé ní bi ọdún méjìdínlógún sẹ́yìn tí mo ṣì wà ní ibi tí mo wà báyìí báyìí, òun ló mú mi wá sí ìlú yìí ní ìgbà tí mo parí iṣẹ́ àgùnbánirọ̀ láti lè wá máa ṣiṣẹ́ ní ibẹ̀. Ilé yẹn náà ni ko ṣì wà dìsinyìí tí mo ti ń ṣe iṣẹ́ ọ̀dọ́ mi.

Àwọn ohun mímu tó bá ti kọjá tẹlẹ́rìndòdò, mi ò kí ń mu wọ́n. Ó ní àwọn ohun mímu tó ní ọtí ní ìwọ̀nba. Ó ní àwọn ohun mímu tó ní ṣúgà tó pọ̀ jù, rárá mi ò kí ń mu wọ́n. Ó ní àwọn ohun mímu tó bá ti jẹ́ ọlọ́rìndòdò nìkan mo màá ń mu. Iye àádùn inú rẹ̀ kò gbọdọ̀ pọ̀ jù nítorí àgọ́ ara.

Fún àpẹẹrẹ, tí o bá jẹ́ ní báǹkì tí ènìyàn bá fẹ́ ṣe ìforúkọsílẹ̀ ní ibe, ó ní láti mú certificate ọjọ́ ìbí rẹ̀ láti mú dání, ó ní láti mú ID card o ni láti mú dání, ó ní láti mú NEPA bill, ìyẹ̀ ọwọ́ tó ń san fún iná tí ó san ní oṣù tó sọ́mọ́jú láti mú dání.

Bẹ́ẹ̀ni, tí mo bá ń lọ sí àdúgbò tí mi ò mọ̀, mo máa ń béèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn. Yorùbá ti e maa n pa lówe pé, "àbéèrè ọ̀nà kì í ṣìnà," so kò sí ohun tó burú nínú pé tí ènìyàn bá lọ ibìkan tí ò bá mọ ọ̀nà, kí ó béèrè lọ́wọ́ àwọn tí ó pàdé ní ojú ọ̀nà? Mo máa ń béèrè ọ̀nà dáradára.

Àkókò ìkórè jẹ́ àkókò pàtàkì ní ilẹ̀ Yorùbá. Lẹ́yìn ìgbà tí ènìyàn bá ti gbin àwọn ọ̀gbìn, fi oko tí e ti ṣe láàlá, àkókò ìkórè ó jẹ́ àsìkò tí ènìyàn ó lọ láti lọ kó èrè oko gbogbo láàlá tí ènìyàn ti ṣe láti lọ kó òun padà wá sí ilé. A lè tà á, a lè ko lára ẹ̀ wá sí ilé, kódà a lè fún àwọn ọ̀rẹ́ àtàwọn alágbàṣẹ ní ara rẹ̀ pẹ̀lú ohun àyọ̀, ohun ìdùnnú. Àsìkò ìdùnnú ni ó máa ń jẹ́ ní pàtàkì jùlọ tí ìkórè náà bá ti e pọ̀ yantua. Inú ènìyàn a máa dùn, a sì máa fún ènìyàn ní oríwu a maa moríyà láti lè ṣe ju bẹ́ẹ̀ lọ àti láti lè ṣe e ní ọdún miran.

Kí ọmọdé máa fi fóònù ṣeré, ó jẹ́ ohun tí ò dára. Ní pàtàkì jùlọ, fóònù tí ẹ̀ jẹ́ ẹ, ohun tó jẹ́ pé àmúdání, alódánì ni. Ọmọdé lè fi ṣeré kí wọ́n ba ojú rẹ̀ wọlé kí digi tó wà ní iwájú rẹ̀ tó fọ́. Owó mìíràn túnù láti tun ṣe.

Lára ohùn tí mo rántí láti ìgbà èwe, ni àwọn orin tí a máa ń kọ ní orí assembly ní ìgbà yẹn. Àwọn ilé-ìwé gbogbo tí mo lọ, àwọn orin ta máa nkọ̀ mo ṣi ràntí dáradára. Ni ti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni, ni ti ilé ìwé girama ni, gbogbo ẹ̀ ni mo ṣẹ̀ràn tí dáradára.

Ṣọ́ọ̀bù tí ń tún fóònù ṣe. O je soobu ti won gbe kalẹ̀ láti tu eya ara fóònù se ní agbègbè mi àti ẹ ni bíi mẹ́ta sí mẹ́rin. Òru fèè ara òun tó wù kó le mọ ṣe fóònù rẹ̀. Bóyá kò sọ̀rọ̀ dáadáa ni, bóyá ó já sọ́ mi ni, bóyá jígí ojú rẹ fọ́ ni, bóyá bátírí rẹ̀ ò ṣe dáadáa ni. Tó bá ti mu d'ọ́dọ̀ wọn, wọn ò ba ọ́ tún ṣe. Ṣùgbọ́n láàárín gongo ilù gangan ni ó wà. Ó jẹ́ ibi tí ojú ká tí gbogbo ènìyàn sì lè rí, tán sì lè gbogbo ènìyàn sì lè mọ̀.

Ọ̀nà kan gùlogúù, gbòógì tí mò ń gbà láti tọ́jú oúnjẹ kó le pẹ́, ọ̀un ni láti gbe sínú ẹro amóúnjetutù, tí ì ṣe fíríjì. Tí iná bá ti wà, ó tiẹ́ le lo ọ̀sẹ̀ kan, yóò wà nínú ibe nkankan sì ní ṣe. A máa gbé ẹ̀fọ́ síi, a máa gbé ọbẹ̀ síi, a máa gbé oúnjẹ síi.

Oúnjẹ tí mo mọ̀ ni ọ̀pọ̀ oúnjẹ tí mo máa ń jẹ. Tó bá gbóúnjẹ méjì sílẹ̀ tí mo bá rí wípé ìkan wà lára rẹ̀ tí mi ò jẹ rí, mo lè má lé mú. Nítorí mi ò fẹ́ láti máa ní ìgùn inú kúkùn lẹ́yìn jíjẹ tàbí kí n máa lọ sí ilé ìgbọ̀nsẹ̀ léra àti léra.

Nípa lílo passwordu. Password ni mo máa ń lò, èyí tí èmi nìkan mọ̀. Tí kí sì ṣe àwọn letter àbí alphabeti tí ẹnikẹ́ni lè ronú sí. Bí àwọn ọjọ́ ìbí, bí àwọn ọ̀, ọjọ́ ìgbéyàwó rárá. Bí àwọn lẹ́tà, tí mo ṣá wo nu ara wọn, àṣàyàn lẹ́tà, tí o lè kókó, tí ẹnikẹ́ni o lè tètè ronú lọ be rárá àti rárá.

Nínú òṣìṣẹ́ tuntun ohun ti mo máa ń wá, ohun náà ni ìjafáfá, ìsọtitọ́ àti ẹ̀mí ikonimọ́ra. Òṣìṣẹ́ tuntun gbọ́dọ̀ lè jẹ ẹni tí ó jafáfá, tí ó ṣetán láti ṣiṣẹ́. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó le ko àwọn ẹlòmíràn mora kí ó lè tètè kọ́ ẹ̀kọ́. Ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó tún tètè ń dé ibi iṣẹ́ pẹ̀lú tí kì í ṣe apẹ́lẹ́yìn.

Tí òtútù bá mú mi, oun tí máa ṣẹ náà ni wípé n ó dasọbọra. Mo mú gbogbo fèrèsé mi, n o ti gbogbo rẹ̀ pátápátá. Mo n si rí pé gbogbo ibi tí atẹ́gùn lè gbà wọlé, gbogbo bẹ́ẹ̀ ni mo dípa. Ní ìgbà mìíràn ẹwẹ̀, mo sì le mu tea gbígbóná tàbí ògì gbígbóná tí mo bá ní àǹfàní láti ṣé, tí mo bá ní sínú ilé.

Ẹ̀bùn tí mo fẹ́ran fún ènìyàn ni pàtàkì jùlọ ni fífi owó fún ni. Ẹni ọtí ẹ mọ bá ṣe máa ra ẹ̀bùn fún ènìyàn ṣùgbọ́n mo lè fún ọ ní owó kí o lọ ra ẹ̀bùn tí o bá wù ọ́ níru akokò yẹn fúnra rẹ ṣùgbọ́n ó wa fihàn mi pé nǹkan tó ra ni. Ma lè mọ̀ pé ǹkan tí mo fún lowó fún o ló fi owó un ṣe. Mo ma fe láti funyan lowo, ju kin lo ra ẹ̀bùn fún ẹni yen lo ẹni yen a lè ra nǹkan tó fẹ́ gan gan inú re ó sì lẹ̀dùn, ṣùgbọ́n yóò fi ẹ̀bùn náà hàn mí nígbà tí ó bá rà á tán.

Ìgbà àkọ́kọ́ tí mo rí owó tèmi ó jẹ́ ìgbà tí inú mi dùn. Ní ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́, ní ìgbà tí mo parí ilé ìwé ẹ̀kọ́ gírámà, ibi tí mo ti ṣiṣẹ́ nígbà tí wọ́n kọ wá fún mi ní owó oṣù àkọ́kọ́, inú mi dùn ní ọ̀pọ̀lọpọ̀. Bo ti le jẹ́ pé owó náà kéré jojo ní àsìkò náà, ṣùgbọ́n pé à! Èmi ni mo ṣiṣẹ́ gba eleyìí, inú mi dùn o.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ètò nǹkan. Ó níbi tí mo fẹ́ lọ ní iru ola àbí ọ̀túnla má ti ṣe ètò rẹ̀ sílẹ̀ láti iru òní. Bí ẹnikẹ́ni bá dedé pé mi fún ètò ojíji kan, mo lè máa lọ nítorí pé mo máa ń fẹ́ láti ṣètò kí n ti pèsè ara mi sílẹ̀ fún ohun tí mo fẹ́ lọ ṣe. Ìwọ̀nba díẹ̀ ni àwọn nǹkan tí ó jẹ́ òjìji tàlẹ̀ pe mi si tí eeyan máa rí mi níbẹ̀. Even nínú rẹ̀ náà máa ṣi ri pé mo wá àyè láti ṣe ètò lilọ.

Ní ìgbà tí mo bá wà nínú ilé, lílọ akọ́kọ́ ṣe pàtàkì. Oun to ba si mumi wa nínú ilẹ akoko mi ni pàtàkì julọ ìsinmi ni mo fe lo fún. Ní ìgbà wa wùwà, aṣikò bí ẹlẹ́yìí ni kí n jáde. Inú ilé ni mo máa ń wà, màá ń lo ìgbà mi fún ìsinmi ní ọ̀pọ̀ ìgbà. Bí mo bá tì wà nínú ilé, ìgbà ìsinmi ni o.

O ti pẹ́ oo, ọ ti pẹ́. Kódà ẹkún ayọ̀ ni ọkún tí mo sun ní ìgbà tí mo ṣe láàsì ní àwọn nkan tó ṣẹlẹ̀. Inú mi dùn lọ́pọ̀lọ́pọ̀. Bí inú eeyan bá dùn ladúnjù, omi a mọ̀ jábọ́ lóju ẹni. Ẹkún ayọ̀ ni. Lẹ́yìn ìgbà yẹn, boya ìgbà tí ìyá bàbá mi tún kú, bí àwọn ọdún bí, boya bí mẹ́wàá seyín. Ìgbà yẹn pẹ̀lú, mo tún lé rántí.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Bóyá alùpùpù Bajaj ni o, mo ya ti Vespa ni o, mo ya ti Suzuki ni o. Àwọn alùpùpù wọ̀nyí mo ti gun wọn rí. Wọn kúkú yàtọ̀ síra? Bẹ́ẹ̀ni, ìṣẹ̀dá wọn yàtọ̀ síra. Ṣùgbọ́n kókó jùlọ ni pé, ibi kan náà ni gbogbo wọn ń lọ.